Kini oúnjẹ ti o fẹ́ràn. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ lo wa ni orilede Nijeriya ti a wa yìí. Lára wọn dè ní oúnjẹ tí à ń gbẹ́mi àti oúnjẹ tí à ń fi ẹnu lásán jẹ. Ṣùgbọ́n gẹ́gẹ́, èmi gẹ́gẹ́ bí ẹni kan, oúnjẹ tí èmi fẹ́ràn jù ni iyán àti ọbẹ̀ ẹ̀gúsí.

Kíni o máa ń jẹ ní ọ̀ṣan ọ̀pọ̀lọpọ̀ lo wa láti je ni osan sugbo e mi gẹ́gẹ́ bi enikan ko ki se gbogbo ìgbà ni mo ma fi jẹun losan. Ṣùgbọ́n tó bá wà wù mí láti jẹun, mo máa ń jẹ ìgbà mí mo lè lọ ra índómìe kí n jẹ àbí kí n lọ ra rice àti ìrẹsì àti ẹ̀wà kí n jẹ.

Lérò rẹ báwo ni o ṣe rí kí àwọn ọmọdé ní fóònù ní kékeré? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò faramọ́ kí ọmọdé tí kékeré ní fóònù. Nítorí fóònù jẹ́ ó lè fa ọ̀pọ̀lọpọ̀ ohun búburú bá ọmọdé tí ò bá tíì lọ́pọlọ láti lo fóònù. Nítorí fóònù jẹ́ ǹkan tó lè kọ́ni ní ohun àwọn ìwà tí ò da ìwà búburú. Ṣé o fún ìdí èyí, èmi ò ní gbà á ní ìrìnàjò kí àwọn òbí máa ra fóònù fún ọmọdé ní kékeré.